Gbogbo ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ òun ni ojú ọjọ́ tí ò sí ojo ń bẹ. Nítorí ó máa ń fún àwọn èèyàn láàyè láti lè lọ ibi tó máa lọ. Tó bá jẹ́ àwọn tó fẹ́ ṣiṣẹ́ ni, tó ń lọ síbi iṣẹ́ wọn, wọ́n á ràyè lè lọ. Tí ó bá dẹ̀ sí jẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n á ràyè lọ. Tí ó bá dẹ̀ sí jẹ́ àwọn ti àgbẹ̀ ni wọ́n á rà yè lọ sóko wọn, lọ ṣiṣẹ́ lóko wọn.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ, orúkọ rẹ̀ ń jẹ́ iyán àti ẹ̀fọ́ rírò pẹ̀lú ẹran ìgbẹ́ lórí. Ìdí tí mo dẹ̀ sí fẹ́ràn iyán àti ẹ̀fọ́ pẹ̀lú ẹran ìgbẹ́ lórí ni wípé tí èeyàn bá ti jẹ ẹ́ tán lálẹ́, ó máa ń fún yàn lọ́kàn balẹ̀, ó máa ń fún yàn lọ́kàn balẹ̀ ó sì máa ń jẹ́ kó wo ẹni gan-an, ohun tó bá ṣú kò dáa ju té àtẹ̀yìnwá lọ.

Mo ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan nínú ọdún tí a sì wa yi iyẹn, ọjọ́ keje nínú oṣù kínní ọdún ti wa yi Ǹkan tí mo dẹ̀ ṣà akíyèsi ni wípé ìgbà tí mo dúró tí mi ò lò ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan ní pé àwọn oníbàárà mi ò ráàyè bá mi sọ̀rọ̀

Mo fẹ́ran ìyàwò nítorí ọjọ́ iwájú. Idi tí mo dẹ̀ fi fẹ́ran ìyàwò ọhun naa ni wípé ní ọjọ́ iwájú tí ẹni bá ti dàgbà, àworan tí ó yà yii, árà ẹ́ ni e máa fi ranti igbà èwe rẹ̀, á sì jẹ́ ìrántí fún un.

Mo máa ń gé irun mi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ìdí tí mo ṣẹ̀ṣẹ̀ máa ń gé irun mi ni wípé, irun ni ẹ̀wà ọkùnrin. Tí ọkùnrin bá ti gẹ irun rẹ̀, ó máa ń jẹ́ kí ojú rẹ̀ kí ó jáde lọ́pọ̀lọpọ̀ ìgbà.